Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó fún owó àfikún? Dájú dájú, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, pàápàá jùlọ nígbà tí wọ́n bá ṣe iṣẹ́ dáadáa tàbí tí wọ́n bá ṣe, tí wọ́n bá ti ṣẹ́ jù ohun tí ará ti lò lójú mi. Owó àfikún kì í, kì í ṣe owó lásán, ó jẹ́ ọ̀nà kan láti fi hàn pé a mọ, a mọ ríri ìṣàpá àti ìtara wọn. Nígbà tí a bá ń fọwọ́ sí pé a mọ iṣẹ́ wọn, ó ń mú kí wọn, ó ń mú kí wọn túbọ̀ ní ìmísí, kí wọ́n sì fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ayọ̀. Níbi iṣẹ́, àwọn èèyàn yàtọ̀ síra, díẹ̀ ló ń ṣiṣẹ́ pẹ̀lú ìtara púpọ̀, díẹ̀, díẹ̀ sì ń fi àkókò wọn rúbọ̀ fún ànfààní ilé iṣẹ́. Bí mo bá rí pé òṣìṣẹ́ kan, òṣìṣẹ́ kan dé kùtùkùtù, ń parí iṣẹ́ mí kiákia tàbí ń gba ẹlòmíràn lọ́wọ́ láti ṣe ìbéèrè, mo rò pé ò tọ́, ò tọ́ kí a fọwọ́ sí. Owó àfikún díẹ̀ lè jẹ́ kí ẹni náà mọ̀ pé a rí, a rí àṣi mo rẹ̀. Pẹ̀lú èyí, mo tún, mo tún gbà pé owó àfikún yẹ kí, owó àfikún yẹ kí ó jẹ́ òdodo. Kí, kìí ṣe pé a máa ń fọwọ́ sí àwọn kan nìkan, ká ṣì gbàgbé àwọn mi. Ó dára kí a ní àtójọ àṣeyọrí tàbí ìlànà tó, tó kan kí gbogbo ènìyàn mọ ohun tí wọ́n gbọ́dọ̀ ṣe láti gba owó àfikún. Ìyẹn máa ń mú ìdájọ́ òdodo wá, kò ṣì, kò sì ń dí ìbànújẹ́ kúrò láàárín àwọn òṣìṣẹ́. Ní ìparí, fífi owó àfikún fún òṣìṣẹ́ jẹ́ ọ̀nà tó dára láti kọ ìbáṣepọ̀ rere, láti mú kí iṣẹ́ lọ dáadáa àti láti jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé iṣẹ́ wọn ṣe pàtàkì. Nígbà tí a bá mọ rírí ènìyàn wọn, a tún fẹ́ fi gbogbo agbára wọn ṣiṣẹ́. Ilé iṣẹ́ sì máa rí àbájáde rere.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Dájúdájú, mo ti lọ sí àgọ́ rí. Mo sì tún fẹ́ràn eré náà gan. Ní ìgbà àkọ́kọ́, ní ìgbà àkọ́kọ́ tí mo lọ sí àgọ́, ó dàbí pé mò ń bọ̀ láti inú ayé ojojúmọ́. Gbogbo ohun tí mo tẹ̀lé; ibi ibùsùn, tẹlifíṣàn, fóònù, gbogbo wọn kò sí níbẹ̀. A ní láti gbé, a ní láti gbé pẹ̀lú ìṣẹ̀dá ká sì, ká sì kọ́ bí a ṣe lè da ara wa, wa la, la, lábo nínú igbó tàbí pàápàá. Ní àgọ́, a máa ń kọ́ ọ̀pọ̀ ǹkan. A kọ́ bí a ṣe lè dá àgọ́ dúró, bí a ṣe lè ṣe iná láì sí ìtaná àti bí a ṣe lè ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́. Gbogbo wa yàtọ̀ síra ṣùgbọ́n a ní láti kọ́ ara wa jọ ká, ká sì rán ara wa lọ́wọ́. Ìyẹn ló mú kí eré ìbáṣepọ̀ ènìyàn ṣe pàtàkì gan. Pẹ̀lú èyí, ìgbé ayọ̀ àgọ́ tún jẹ, ó tún jẹ kí, ó tún jẹ́ kí n tún mọ ìṣẹ̀dá. Ní òru, ní òru a máa ń rí ìràwọ̀ dáadáa nítorí pé kò sí ìmọ́lẹ̀ ọ̀pọ̀ náà. A máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ iná ká sì ń sọ ìtàn, ká sì ń kọ orin. Àkókò bẹ́ẹ̀ máa ń jẹ́ kí n tú ara, ara mi nítorí pé kò sí ìṣòro tàbí ìtọra ayé ìlú. Ní ìparí, lọ sí àgọ́ jẹ́ eré tó ń, tó ń kọ́ni sùúrù ní ìbáṣepọ̀ àti ní ìfẹ́ ìṣẹ̀dá. Kíákíá ni mo rí pé, ni mo rí pé, ni mo rí pé kọ̀, kò ṣe ìgbà ayé mọ́ra lóhun, lórí ohun èlò ayé nìkan. Ìrírí àgọ́ ti jẹ́ kó yé mi pé ìgbé ayé pẹ̀lú ìṣẹ̀dá lè jẹ́ ohun tó dára gan, tí yóò sì jẹ́ kó túbọ̀ mọ̀, túbọ̀ mọ̀ ara rẹ̀.

Ṣé o mọ bí a ti ń, bí a ti ń yá, yá àwòrán? Bẹ́ẹ̀ni, mo b, mo mọ bí a ti ń yá àwòrán. Mo tún s, mo sì tún fẹ́ran iṣẹ́ yíyàwòrán gan. Yíyàwòrán kì í ṣe iṣẹ́ pé, iṣẹ́ pé ká kan f, ká kan fà ìlà sílẹ̀ lórí ìwé nìkan. Ójẹ́ ónà kan tí a fi ń sọ ìrònú wa, ìmónlárawa àti òun tí arí káàkiri ní ayè. Nígbà tí mo bá ń yá àwòrán, mo máa ń rí pé ọ̀pọ̀lọpọ̀ mi, ọ̀pọ̀lọ, ọ̀pọ̀lọpọ̀ mi ń sinmi, mo sì ń rí ayé lọ́nà mìíràn. Ní ìbéèrè, ní ìbéèrè, mo kọ́ bí, mo kọ bí a ṣe ń lo, bí a ṣe ń lo ìkọ̀wé àti pẹ́ńsùlù, bí a ṣe ń lo ìkọ̀wé àti pẹ́ńsùlù. A kọ bí a ṣe ń fa ìlà tó rọrùn, bí a ṣe ń da àwòrán sílẹ̀ láti inú àpẹrẹ gidi bí ènìyàn, ilé igi tàbí ẹranko. Lẹ́yìn yẹn, mo tún kọ́ bí a ṣe ń fi òjìji àti ìmọ́lẹ̀ hàn nínú àwòrán kí àwòrán lè dà dàbí, dàbí ẹni pé ó ń yọ̀ láyé. Òun tí oun kan oun kan tí mo rò tí mo rí pé ó ṣe pàtàkì ni ya àwòrán ni sùúrù. Kò sí àwòrán tó da tó máa wáyé lẹ́kẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní kí ó gba àkókò kí ó, kí ó ṣe àtúnṣe tí ó sì jẹ́ kí ara rẹ̀ kọ ẹ́kọ́ láti inú àtise. Nígbà mi, mo máa ń yá àwòrán kan, mo wọ́, mo wọ́, mo, mo sì ń, mo sì tún yí padà lẹ́ẹ̀kan sí títí mo fi ní ìtẹ́lọ́rùn. Pẹ̀lú èyí, yíyàwòrán tún jẹ́ kí n mọ ara mi dáadáa. Nígbà tí inú mii bá dùn àwòrán mii máa ń kún fún ìmọ́lẹ̀ àti àwọ̀ tó tutù. Nígbà tí, nígbà tí mo bá ṣì ronú púpọ̀, àwòrán mi lè dà díẹ̀ bí ẹni, ẹni pé ó ń dínlẹ̀ tí ó kún, tí ó kù fún ìtúpalẹ̀. Ní ìparí, mo gbà pé gbogbo ènìyàn lè kọ́ bí a ṣe ń yíyàwòrán. Kò ṣì, kò ṣì, kò sí, kò ṣe, kò ṣe dákẹ́dákẹ́ sọ pé ẹmi kí iṣẹ́ oníyàwòrán. Pẹ̀lú ìmísí, sùúrù àti ìfẹ́ tí ohun tí, tí ó ń ṣe, ẹnikẹ́ni lè túbọ̀ dára sí i. Yíyàwòrán jẹ́ ọ̀nà kan láti fi ara wa hàn, láti sọ ìtàn wa àti láti fi ayé, ayé yan lọ́nà tí ó lẹ́wà.

Ṣé o máà ń pàdé àfojú fún títa rẹ? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń pàdé àfojú, àfojú fún títa mi. Kí n tó lè, kí n tó lè ṣe, kí n tó lè ṣe ẹ́, mo máa, mo máa ń béèrè pẹ̀lú ìmúra sílẹ̀ dáadáa. Ní gbogbo ọ̀sẹ̀ tàbí oṣù, mo máa ń fi àfojú sùn ké déré sílẹ̀ fún ara mi. Bí iye, iye oníbàárà tí mo fẹ́ rí, iye ọwọ́ tí mo fẹ́ tà àti eré ọjà tàbí iṣẹ́ tí mo fẹ́ fojú kó kọta. Nǹkan pàtàkì tí mo ní, tí mo ń ṣe ni pé mo mọ oníbàárà mi dáadáa. Mo ń gbìmọ̀ pẹ̀lú wọn, mo gbọ́ ohun tí wọ́n nílò gan. Mo sin gbìmọ̀ pé kin jẹ́ kí ohun tí mo bá ta ìbéèrè wọn, wọn mú mu nípa bẹ́ẹ̀. Mò ní, mò ń rí pé àwọn oníbàárà ní ìgbàgbọ́ ìṣe mi. Mo tún máa ń ṣise pẹ̀lú àtẹ́lẹ, àtẹ́lẹ. Ko kí, ko tó kí n kan ta ọjà lọ́wọ́ ẹnìkan, mo máa ń pẹ́ wọn padà. Mo máa n mo ń béèrè bóyá wọ́n dùn sí ohun tí wọ́n rà tàbí bóyá wọ́n nílò ìrànlọ́wọ́, ìrànlọ́wọ́ mi. Dájúdájú kì í ṣe pé mo máa ń pàdé àfojú fún mi lọ́, lọ́, lọ́dọ̀, lọ́dọ̀ ọdún tàbí lọ́dọ̀ ọdún láti ìṣọ́rọ̀. Nígbà mí ọjà lè lọra tàbí àwọn oníbàárà lè dínkù. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá ṣẹlẹ̀, mò ń dákẹ́. Mo máa ń mú àtẹ́jáde mi ṣe. Ní ìparí, mo lè sọ pé mo máa ń pàdé àfojú fún títa, títa mi nítorí pé mo ní ìfọ, ìfọ̀kànsìn. Mo mọ oníbàárà mi.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ní tèmi, kò sí àkókò kan ṣoṣo tí mo fi ń dáa lórí. Mo máa ń ra epo gẹ́gẹ́ bí i ìpinu àti àìlera akúnyà tí mo bá rí lórí ọkọ̀. Ní gbogbo ìgbà, mo fẹ́ kí ìpele epo ọkọ̀ mi má bàjẹ́ ṣi kéré jù. Bí mo bá rí pé epo ti ń lọ díẹ̀díẹ̀ sí ìda mẹ́ta tàbí kékeré, mo mọ̀ pé ó yẹ kí n ra epo tuntun sí. Ìdí ni pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dáa lórí epo láti ṣiṣẹ́ dáadáa. Bí epo bá kéré jù, ó lè fa ìṣòro bí pé ọkọ̀ kò ni bẹ̀rẹ̀ rárá tàbí pé yò dà dúró láàrin ọ̀nà. Èyí sì lè fa ìbànújẹ́ àti ìdákẹ́jẹ́ nípa àkókò. Nítorí náà, mo máa ń ṣọ́ra gan kí a má bàjẹ́ kí epo parí pátapátapáta kí n tó lọ rá. Mo tún máa ń ra epo nígbà tí mo bá mọ̀ pé mo ní ìrìnàjò pípẹ́ níwájú mi. Bí mo bá ní láti lọ síbi tó jìnà, mo gbọ́dọ̀ ra epo sí inú ọkọ̀. Mo jáde pé mo máa ra epo tó pé kí n tó bọ̀. Èyí ń jẹ́ kí n lè rìn lójú pópó láìní ìbànújẹ́ pé epo lè tán mi lọ́wọ́ láàrin ọ̀nà. Pẹ̀lú èyí, mo tún ń ka sí owó nígbà mi. Mo máa ń ra epo nígbà tí mo bá rí pé owó pọ̀ sí lọ́wọ́ mi. Nípa bẹ́ẹ̀, mo lè fipamọ́ owó díẹ̀ ṣùgbọ́n mi ò ní dúró dé àkókò yẹn tí epo máa kéré jù nítorí pé ìlera ọkọ̀ mi ṣe pàtàkì jù owó lọ. Ní ìparí, mo máa ń ra epo fún ọkọ̀ mi nígbà tí mo bá rí pé epo ti lọ sí kékeré, nígbà tí mo bá rí ìrìnàjò pípẹ́ àti nígbà tí mo bá fẹ́ jẹ́ kó dàjú pé ọkọ̀ mi wà ní ìpinnu tó dá. Èyí ń jẹ́ kí ìrìnàjò mi rọrùn kò sì jẹ́ kí àlàáfíà lórí ọ̀nà.

Ṣé o ní àìsàn ìkorira ti oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, mo ní irú kan nípa àìsàn ìkorira sí oúnjẹ tí a ń pè ní food allergy. Kì í ṣe gbogbo ènìyàn ló mọ̀ pé ara ẹni lè fẹ sí gidi, gidigidi sí oúnjẹ kan tó sì lè fa àìlera lọ́pọ̀lọpọ̀. Fún àpẹẹrẹ, ẹni kan lè jẹ pà wàrà tàbí ẹja, ara sì bẹ̀rẹ̀ sí, sí fẹ sí bí ẹni pé kò jẹ́ ohun tó, kò jẹ́ ohun tó burú. Nígbà tí mo rí, mo rí pé ara mi kìí farada oúnjẹ kan dáadáa gẹ́gẹ́ bí wàrà. Ni gbogbo ìgbà tí n bá mú wàrà tàbí jẹ oúnjẹ tó ní wàrà púpọ̀, eyín máa ń dùn, ó sì máa ń ní ìrọ́ra inú àti ìrúnú. Nígbà mi, mo lè ní ifarapa lórí ara tàbí ǹkan ju. Nígbà tí mo takíyèsí, èyí mo lè bá, mo lè lọ bá dókítà wọ́n sì wọ́n fún mi ní pé, tí wọ́n sọ fún mi pé ara mi kò farada lactose dáadáa. Nígbà yẹn ni mo bẹ̀rẹ̀ sí sọ́ra púpọ̀ nípa ohun tí mò ń jẹ. Àìsàn ìkorira sí oúnjẹ kì í ṣe ohun tí a gbọdọ̀ fi ṣeré. Fún àwọn kan, ó lè fa ìṣòro kékeré bí ìrúnú tàbí ìfunka. Ṣùgbọ́n fún àwọn mí, ó lè léwu gan tó lè jẹ bí, jẹ bí pé ẹni náà kò lè mi dáadáa. Ìdí nìyẹn tí ó fi ṣe pàtàkì kí á mọ ara wa dáadáa. Ohun tó, tún ṣe pàtàkì ni pé a gbọdọ̀ máa ka àfihàn oúnjẹ dáadáa. Ni ọdẹ òní, ọ̀pọ̀ oúnjẹ ló ní àkópọ̀ ọ̀pọ̀ ǹkan tí ẹnìkan, tí ẹnìkan lè jẹ láì mọ̀ pé ohun tí ara, tí ara, è, tí ara rẹ̀ kò ríra wà nínú rẹ̀. Bí a bá mọ ohun tí ara wa kò ríra, a gbọdọ̀ yàgò fún, yàgò fún pátápátá. Kò sí tó fún àwọn tó wà ní wàka bí ebi, ọ̀rẹ́ tàbí àwọn tó máa ń pèsè oúnjẹ fún wa. Ni ìgbàrí, àìsàn ìkorira tí oúnjẹ jẹ́ ǹkan tó, tó yẹ kí a fi ṣe pàtàkì kí a má ba à lọ́wọ́ ìlera wa. A gbọdọ̀ ṣọ́ra nípa ohun tí à ń jẹ, ká sì, ká sì gbọ́ ohun tí ara wa ń sọ fún wa. Bí a ṣe, bí a ṣe bẹ́ẹ̀, a lè gbé ayé tó dá tó sì ní ìlera rere.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ díẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé mo fẹ́ kó pọ̀ jù. Nígbà mi mo máa ń wọ wátí, òrùka kékeré tàbí igbá orí tí kì í ki sọ̀rọ̀. Fún mi, ohun ọ̀ṣọ́ kì í ṣe láti fihàn pé mo fẹ́ fá ojú àwọn ènìyàn síra mi, ṣùgbọ́n láti jẹ́ kó dá lórí mi, kì í ṣe, kì í ṣe ní, kì í ṣi ní ìtẹ́lọ́rùn nínú ara mi. Mo tún rántí pé nínú àṣà Yorùbá, ohun ọ̀ṣọ́ ní ìtumọ̀ púpọ̀. Ní ìgbà àtijọ́ àwọn bàbá àti ìyá wa máa ń lo, máa ń lo ilẹ̀kẹ̀, òrùka àti òrún wọn láti fi han ìdílé wọn, ipò wọn tàbí ìgbésí ayé wọn. Bí àpẹẹrẹ, àwọn obìnrin máa ń wọ ilẹ̀kẹ̀ lórí, lórí ọrùn, lórí owó, tàbí lórí ìgbọ́n wọn, tí ó sì le túmọ̀ sí ẹwà, ọlá àti ìyàsọ́tọ̀. Nítorí náà, ohun ọ̀ṣọ́ kì í ṣe ohun, kì í ṣe, kì í ṣe ohun tuntun rárá nínú àṣà wa. Lónìí mo máa ń, mo máa ń wọ ohun ọ̀ṣẹ́, ohun ọ̀ṣẹ́ gẹ́gẹ́ bí àṣà ìgbàlódé. Bí mo bá, bí mo bá ń lọ síbi ìpàdé pàtàkì tàbí ayẹyẹ, mo lè yan ohun tó bá aṣọ mi mú. Bí mo bá ń lọ síbi iṣẹ́, mo máa ń wọ nǹkan tó rọrùn tó sì, tó sì kí dà mí lórí. Mo máa gbàgbọ́ pé kíì ṣe pé kò pọ̀ ní ọ̀ṣẹ̀ pàtàkì. Ó ṣe pàtàkì, ṣùgbọ́n bí a ṣe ń ran, bí a ṣe ń yan rẹ̀ dáadáa tí ó bá ba ẹni mú. Ni ìparí bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ ṣùgbọ́n mo fẹ́, mo fẹ́ kó jẹ́ ǹkan tí yóò fihàn ẹni tí mo jẹ́. Ti kí iṣẹ́ kò ní, kò dí ìdẹ́nà fún mi. Fún mi, ohun ọ̀ṣọ́ jẹ́ apakan kékeré kan nínú bí mo ṣe ń, bí mo ṣe ń ṣàfihàn ara mi àti pé oúnjẹ kò rọrùn fún mi láti ní ìgboyà díẹ̀ sí i ní gbogbo ibi tí mo bá wà.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ra oúnjẹ ní òpópónà torí pé ó ní ànfàní púpọ̀. Nígbà tí a bá ń ra oúnjẹ ní kíkún, a sábà máa ń fi ọwọ́ owó pa mọ́ ju bí a ṣe ń ra díẹ̀díẹ̀ lọ. Àwọn oníṣọ́wọ́ sábà máa ń dín owó kún fún ẹni tó bá ra lọ́pọ̀. Nípa bẹ́ẹ̀ àbí tàbí ẹnikẹ́ni lè rí ìpè owó tí a fi ń ṣe àtìlẹ́yìn ìdílé kéékèèké sí gbogbo oṣù. Àpẹẹrẹ ni pé bí mo bá lọ sí ọjà, mo lè ra, mo lè ra ìrẹsì àpò kan, ẹ̀pà gàrí àti ata epo púpà àti ẹran ní ẹẹ́kan nígbà tí mo bá ṣe, nígba, nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, mi ò ní lọ sí ọjà lójoojúmọ́. Èyí máa jẹ́ kí ìfipamọ́ àkókò mi àti agbára mi. Dípò kí ń máa lọ sí ọjà lẹ́ẹ̀kan si. Pẹ̀lú ìyẹn ríra oúnjẹ ní ọ̀pọ̀ ọ̀pọ̀ náà tún mú ìtẹ́lọ́rùn wá torí pé oúnjẹ máa ń wà ní ilé gbogbo àkókò. Bí, bí ebi bá dá, bí ebi bá de lọ́falọ́fa, a ò ní dá dúró pé kò sí oúnjẹ. A lè lọ sí, a lè lọ sí kítìnì àti lè se ohun okùn tí a bá fẹ́ bí ìrẹsì, àmàlà, ẹ̀bà tàbí porridge. Ó tún mú ìbáṣepọ̀ ẹbí dára torí pé a máa ń jẹ oúnjẹ pọ̀ àti máa ń sọ̀rọ̀ pọ̀ nígbà ìjẹun. Ṣùgbọ́n a gbọdọ̀ tún ṣọra ríra oúnjẹ ní ọ̀pọ̀ náà túmọ́, túmọ́ sí pé a gbọdọ mọ bí a ṣe máa ń tọ́jú rẹ̀ dáadáa. Bí a kò bá tọ́jú rẹ̀ dáadáa, oúnjẹ lè bàjẹ́. Nítorí náà a gbọdọ mọ ibi tí a, tí a ó fi pa ìrẹsì, ẹ̀pà, gàrí tàbí ẹran kí kókóró tàbí àwọn má bàjẹ́. Ní ìparí, mo fẹ́ràn ra oúnjẹ ní ọ̀pọ̀ ọ̀nà torí pé ó ń fipamọ́ owó.

Báwo ni o ṣe máà ń kojú ìdẹ́na ọkọ̀? Nígbà tí mo bá dojú kọ ìdẹ́na nínú ayé, ohun tó kọ́kọ́ ṣe pàtàkì fún mi ni pé kí n má bàjẹ́ nínú ọkọ̀. Ọpọ̀ ìgbà, ìṣòró máa n wà láyé kedé bóyá nínú ẹ̀kọ́, nínú iṣẹ́ tàbí nínú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ṣùgbọ́n mo ti kọ́ pé ìdẹ́na kì í ṣe òpin ìrìnàjò, ó jẹ́ àpá kan rẹ̀. Igbésẹ àkọ́kọ́ tí mo máa ń gbà ni pé kí n dúró, kí n ráyè rún dàda dípò kí n sáré fẹ́ sí. Mo máa ń bí ara mi pé kín ni gangan tó n ṣẹlẹ̀ nínú ìpinnu yìí, kín ni mo lè ṣàkóto? Nípa bẹ́ẹ̀, mo lè ríi pé kì í ṣe gbogbo ǹkan ni mo lè yí padà ṣùgbọ́n mo lè yí ìwòye mi padà sí i. Igbésẹ̀ kejì ni pé kí n wa iràn lọ́wọ́. Kò sí ẹni tí kò sì ẹni tó mọ̀ gbogbo ǹkan. Igbà mí ìbànújẹ́ tàbí ìbànújẹ́ jẹ kó sọ̀rọ̀ fún wa láti rún dàda. Nígbà yẹn mo máa ń gba ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tàbí ẹni tí mo gbẹ́kẹ̀lé bíi olùkọ́ arákùnrin tàbí arábìnrin tàbí àgbàlagbà.

Ajọ́dun wo ni o fẹ́ràn jù? Ajọ́dun tí mo fẹ́ràn jù lọ ni ajọ́dun Kérésìmesì. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó kún fún ayọ̀, ìfẹ́, àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Ni àkókò Kérésìmesì, gbogbo èèyàn máa ń kó ara wọn jọ àti máa ń ronu ìtàn bí ibi Jésù Krístì, ẹni tí a gbà pé ó mú èsì àti ìgbàlà wa sí ayé. Ohun kan tí mo fẹ́ràn jù lọ ní Kérésìmesì ni bí ẹbí ṣe máa ń péjọ. A máa ń lọ sí ṣọ́ọ̀ṣì, a gbọ́ orin Kérésìmesì, à si gbàdúrà pọ̀. Lẹ́yìn èyí, a máa ń pàdé sílé, a sì máa ń jẹun pọ̀. Oúnjẹ bí i iyán àmàlà, ẹ̀bà, ẹran, àti ọbẹ̀ tó dùn tó máa wà ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn ọmọdé sì máa ń yó nítorí pé a máa ń fún wọn ní ẹ̀bùn. Kérésìmesì tún jẹ́ àkókò tí a fi ń rán àwọn miì lọ́wọ́. A máa ń rán tí àwọn tálákà àti a máa n fún won, a máa n fún won ni ń fún wọn ní oúnjẹ tàbí aṣọ. Èyí kò wa pé ìfẹ́ àti ìtanú jẹ́ ohun pàtàkì nínú ayé. Mo tún fẹ́ràn àjọ̀dún yìí nítorí pé ó ń jẹ́ kó rọrùn fún mi láti tún ara mi ṣe. Mo máa ń wò ọdún tó kọjá, mo sì máa ń ronu ohun tí mo ṣe dáadáa àti ohun tí mo le tún ṣe. Nípa bẹ́ẹ̀, mò ń ṣètò ara mi dáadáa fún ọdún tuntun. Ní ìparí, àjọ̀dún Kérésìmesì jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ nítorí pé ó kún fún ayọ̀, ìfẹ́, ìbáṣepọ̀, àti ìrẹsì tuntun. Ó ń jẹ́ kó dá mi lójú pé ayé dùn. Tí a bá ní ìfẹ́ sí ara wa, a lè ṣe ayé wa dára síi.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Àlàáfíà jẹ́ ọ̀kan lára ohun tó ti pàtàkì jù lọ nínú ìgbésí ayé ènìyàn. Nígbà tí a bá ní àlàáfíà, ọkàn wa a balẹ̀, inú wa a dùn, a sì lè ronú dáadáa. Nígbà tí kò bá ní àlàáfíà, gbogbo ohun mi lè dàbí ẹni pé ó nira, bó tilẹ̀ jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Fún mi sí kára mi, mo máa ń tírákà láti rìn ní àlàáfíà. Kò rọrùn ní gbogbo àkókò torí ayé kún fún ìṣòro, ẹ̀kọ́, iṣẹ́, owó, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn àti ìrònú ọjọ́ ọ̀la. Sugbọ́n mo ti kọ pé àlàáfíà kò wá láti ohun tí a ní bí i owó tàbí orúkọ rere nìkan, ó wá láti inú wa. Ọ̀kan lára ohun tó ń jẹ́ kó sọ̀rọ̀ fún ènìyàn láti ní àlàáfíà ni ìbànújẹ́ àti ìbínú. Nígbà míì, a máa ń dí ìtàn kalẹ̀, àṣìjọ mọ́ra, ohun tí ẹlòmíràn ṣe sí wa tàbí a ti ṣe fún ara wa. Sugbọ́n bí a fẹ́ rìn ní àlàáfíà, a gbọdọ̀ kọ́ bí a ṣe lè dá àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Kí á kọ ẹ̀kọ́ láti dáríji, kì í ṣe fún ẹlòmíràn nìkan, sugbọ́n fún àlàáfíà ọkàn wa. Mi ò tún gbàgbé pé àlàáfíà wà nínú bí a ṣe ń wo ayé. Bí a bá ń wo ohun gbogbo pẹ̀lú ìbànújẹ́ àti ìbànújẹ́, a ó ní rí àlàáfíà. Sugbọ́n bí a bá kọ̀ láti dúpẹ́ fún ohun kékeré bí i pé, a jí lónìí, pé a lẹ́mi, pé ní a ní ìdílé tàbí ọ̀rẹ́ kan tó ń ṣe wa lérò, ọkàn wa a bẹ̀rẹ̀ sí i balẹ̀ díẹ̀díẹ̀. Pẹ̀lú èyí, yíyan àwọn ènìyàn tí a bá ń lọ́pọ̀ ṣe pàtàkì gan. Bí a bá ń bá wọn tó kún fún ìkòríya, ìfarapa, ọ̀kan àti ọ̀rọ̀ burúkú ló lọ, àlàáfíà wa dínkù. Sugbọ́n bí a bá ń bá àwọn tó ń fi ìfẹ́ ìsílẹ̀ yìí a ti mọ ẹ̀mú lórúkọ rere wọn lọ, a ó rí pé ọkàn wa ń túbọ̀ balẹ̀. Ní ìparí bẹ́ẹ̀ ni mo máa ń tírápà láti rìn ní àlàáfíà kò pé tán. Sugbọ́n mo mọ̀ pé àlàáfíà jẹ́ èèyàn, ó jẹ́ ìpinu tí mò ń ṣe lójoojúmọ́ láti dáríji, láti dúpẹ́, láti ya ara mi kúrò ní ohun tó ń bá ọkàn mi jẹ́ àti láti dojú kọ ohun rere. Nípa bẹ́ẹ̀ mó ń kọ ara mi bí a ṣe ń rìn ní àlàáfíà nínú ayé tó kún fún ìpèníjà.